Ṣé o ní irungbọn? Bẹ́ẹ̀ni mo ní irungbọn, ṣùgbọ́n kò jẹ́ èyí tó pọ̀ lọ títí. Ó wà ní abẹ́ ẹnu mi àti ní abẹ́ imú mi, èyí tó jẹ́ kín rẹwà síi.

Ṣé o máà ń ka ìwé? Bẹ́ẹ̀ni mo máa ń ka ìwé. Mo dé, màá tun ká ìwé tím bá ti ṣe nǹkan tí mo ṣe í lówó. Mo máa ka ìwé lórí àwọn exam tí mo fẹ́ ṣe ní ọ̀sẹ̀ tí a ṣe mú yìí.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Ibi tí mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí ni ibi tí mo ti ṣe olùkọ́ fún ilé ẹ̀kọ́ àkọ́kọ́ bẹ́ẹ̀rẹ́. Bẹ́ẹ̀ mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Àkókò tí mo máa ń lọ sùn jẹ́ ago mẹ́wàá àṣálẹ́. Èyí jẹ́ ago tí mo máa ń lọ sùn nítorí láti jí fún ọjọ́ kejì ní òwúrọ̀ kùtùkùtù. Mo ṣe máa ń sùn ní ago mẹ́wàá alẹ́.